Rárá o, ayé àtijọ́ ni wọ́n máa ń kọ lẹ́tà. Mi ò kí ń kọ lẹ́tà fún àwọn ènìyàn mọ́, torí pé ayé àtijọ́ ni wọ́n máa ń lo lẹ́tà. Wọ́n máa ń kọ lẹ́tà pẹ̀lú pépà àti pẹ́ẹ̀nì. Ṣùgbọ́n báyìí, orí ẹ̀rọ ayélujára là mọ tí ń kọ lẹ́tà là mọ, àbí íméèlì là mọ fi ń jíṣẹ́ fún ènìyàn níìsí yìí, a kì í lo lẹ́tà mọ́. Nítorí náà, èmi ò kí ń lo lẹ́tà mọ́ báyìí o.

Bẹ́ẹ̀ni, mo ma mú coffee níbi iṣẹ́ lójoojúmọ́. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn coffee gidi gan. Mo lè mú láàárọ̀, ọ̀sán àti alẹ́. Kú dà gan, ojoojúmọ́ ni mò mọ̀ ń ra báàgì coffee kèlebà, màá mú lọ sí ibi iṣẹ́ láti máa lò. Mo máa lò níbi iṣẹ́ ni. Nítorí pé coffee máa ń jẹ́ kí n má rí orun ṣun. Ó máa ń jẹ́ korun dá lójú mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ran àwọn ìpàdé orí fóònù ju ìpàdé ojúkorojú lọ, torí wípé lórí fóònù mo lè, mo lè dúró sílé, mo lè dúró sí ibi kíbi tí ó bá wùn mí láti ṣe ìpàdé. Ṣùgbọ́n lójúkorojú, màá mọ̀, màá kó mi ò lè ráyè dúró sí ibi, ibi kan ni a máa ráyè ṣe ìpàdé, aà lè dúró sí ibi tó bá wùn wà. Ìdí rèé tí mo fi fẹ́ran ìpàdé orí fóònù ju ìpàdé ojúkorojú lọ.

Mo jẹ́ ẹni tí ó máa ń jẹran o. Mi ò jẹ́ ẹni tí ò kí ń jẹran. Tẹ́lẹ̀, mi ò sì kí ń jẹran. Ṣùgbọ́n, ìgbà tí mo n ti ọmọ ọdún mọ́kànlá ni bẹrẹ ni mo bẹ̀rẹ̀ láti máa jẹran. Mo wá fẹ́ran ẹran gidi gan, tó jẹ́sí wípé mi ò le ṣe láì mú jẹ lójoojúmọ́

Ni òwúrọ̀, gẹ́gẹ́ tí mo bá jí, mò máa ń fọ enu, mò máa ń wẹ̀, mo sì máa ń gbàdúrà fún Ọlọ́run. Mi ò jẹ́, mò ń jẹ́ ẹni tí kò kì í ń fi òwúrọ̀ mi ṣeré rárá. Ọjọ́kọ́jọ́, a máa ń fi gbàdúrà ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ní ìrora tí mo bá wà níwájú àwọn ènìyàn, pàápàá jùlọ tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn. Mo jẹ́ ẹni tó máa ń tijú gan an mi ò sì fẹ́ dúró níwájú ènìyàn sọ̀rọ̀. Tí mo bá wà níwájú ènìyàn tí mo bá ń sọ̀rọ̀, màá ma gbọ̀n àrá o sì máa sì máa ní ìrora.

Ọdún tó kọjá yí, oṣù díẹ̀ tó kọ́, oṣù bí oṣù ẹlẹ́kẹfà ni mo fò gbẹ̀yìn. Mo fò lọ sí orílẹ̀-èdè ìlú Amẹ́ríkà. Mi ò sì lo tó ọjọ́ mẹ́fà n bẹ̀ tí mo fi padà wá sí ilú orílẹ̀-èdè mi.

Bẹ́ẹ̀ni, mo máa n lo èrọ ìdakẹ́ jẹ́. Ibi tí mo maá ti ń ṣiṣẹ́, ó súnmọ́ ibi tí ìyá eléèro wà. Ìyá eléèro yìí ó sì máa ń lọ, ó máa ń lọ àwọn oúnjẹ. Ẹ sì mọ̀ wípé ẹ̀rọ tí wón máa ń fi lọ oúnjẹ ó máa ń pariwo gidi gan. Idi niyiì tí mò fi máa ń lo ẹ̀rọ ìdàkẹ́ jẹ́. Kò lè bá à mọ́ dáàbò bo etí mi.

Mo jẹ́ ènìyàn tó ní ṣúúrù. Nítorí nàa mo bá wà ní, Nítorí náà tí mo bá wà ní orí ìlà àbí tí mo bá rí ìlà, mi ò kín fẹ́, mi ò kín fẹ́ kánjú. Mo máa ń dúró di ìgbà tí ó máa fi kàn, dúró di ìgbà tí ó máa fi kàn mi.

Ọjọ ìbí mi, àjọyọ̀ ọjọ́ ìbí mi ó dá dúró lórí tí mo bá ṣe ní owó tó. Mo bá lówó gidi, mà á ra, mà á jẹ ki-- mà má pe àwọn ìyàwó ẹbí mi àti ọ̀rẹ́ mi, mà á pé wọ́n wá sílé, a sì so-- a sì jọ ṣe àjọyọ̀. Àmọ́ o tí mi ò bá ní owó púpọ̀ dá ní, mà á dúró sílé mi, mi ò ní pé ẹnikẹ́ni. Mà á sì dúró lára mi, mà á sì jẹun lára fúnra mi.

Rárá, mi ò fẹ́ran oúnjẹ tó ní ata torí pé mo jẹ́ èèyàn tó ní àrùn ulcer. Dókítà sì sọ fún mi wípé ó yẹ kò yẹ kí ń má jẹ ata púpọ̀ jù. Nítorí ìdí èyí, mi ò kí ń fẹ́ jẹ oúnjẹ tó bá ní ata rárá àti rárá.

Àwọn èrò mí fún iṣẹ́ ọjọ́ iwájú náà ni wípé ó máa dára. Àwọn èrò mi pé àwọn iṣẹ́ iwájú mi máa dára, ó sì máa ṣe ni ọjọ́ iwájú. Mo rí i wípé iṣẹ́ mi ó máa gòkè si.

Bẹ́ẹ̀ni, mò máa ń wọ ohun ọ̀ṣọ́, pàtàkì jùlọ tí mo bá ń lọ sóde. Ṣùgbọ́n o, bí mo bá wà nínú ilé mi, kò, mi ò kí ń wọ̀ọ́ Bí mo bá fẹ́ jáde, bí mo bá fẹ́ lọ sí ibi ìnáwó, nìkan náà ni mò máa ń wọ ohun ọ̀ṣọ́.

Mò ní ọ̀sẹ̀ ọ̀sẹ̀ mà má n lọ rí dókítà. Òṣè tó kọjá ni mó ranti wipe mó lọ rí dókítà. Dókítà sí sàlàyé fún mi àrùn tí kò yẹ kó ṣẹ mí àtì àrùn tí ó ń ṣẹ mí. Ó ṣì fún mí ní àwọn ògùn díẹ̀ tí wọ́n má n lò lóòrèkóòrè.

Tó bá jẹ́ sí pé èmi ni mò ń wa ọkọ̀ mi, mi ò kí ń jẹun rárá. Ṣùgbọ́n tó bá jẹ́ ẹlòmíì ni ń wa ọkọ̀, mò lè jẹun. Jí jẹun nínú ọkọ̀ kì í ṣe ǹkan tí, o, kì í ṣe ǹkan tí kò dára tò.

Ṣé mọ món ná ara mi? Kí ló dé tí màá fi ná ara mi? Ah! Mi ò kí n ná ara mi. Láìse wèrè. Wèrè nìkan ni mo rí pé ó mọ́ ná ara rẹ̀ àbí ẹni tó bá ní àrùn ọpọlọ. Ṣùgbọ́n o, èmi ò kí n ná ara mi o.

Rárá mi ò mọ àmì ìràwọ̀ mi, mi ò mọ nǹkan tí ń je amí irawọ̀. Mi ò, wọ́n kọ́ mi ṣùgbọ́n mọ́ ti gbàgbé. Ó máa nífẹ̀ẹ́, màá fẹ́ràn kí n mọ àmì ìràwọ̀ mi ṣùgbọ́n mi ò tíì ráyè láti kọ́ ọ.

Rárá mi ò kí ń lọ sí ilé ìjọsìn, torí pé mi ò kí ń ṣe ẹlẹ́sìn kìrìtẹ́nì, mùsùlùmí ni mí. Nítorí ìdí èyí mi ò kí ń lọ sí ilé ìjọsìn. Ilé kéwú ni mò ń máa ń lọ àti jímọ̀

Kí n tó lọ sùn, màá ń rí i dájú wípé mo jẹun mo sì gbàdúrà torí wípé Ọlọ́run lo ń sọ wà. Awa àlè mára, àwa sọ tán. Ọlọ́run ọba nìkan ló ní ìsọ̀lọ́wọ́. Ìdí rẹ tí mo máa ń fi ń gbàdúrà kí n tó lọ sùn.

Mo máa ń ṣe ìmọ̀tótó ilée mi láràárọ̀ lójoojúmọ́. Mi ò kí ń fẹ́ jẹ́ kí ilée mi ko dọ̀tí. Ìdí rẹ̀e, tí mo ṣe máa fi n ṣe ìmọ̀tótó ileé mi. Kódà gan bí mi ò bá ṣe fúnra mi, mo máa gba èèyàn ti won a bá mi ṣee torí pé mi, mi ò jẹ́ èèyàn tó máa, tó fẹ́ràn ìdọ̀tí. Mi ò kí ń fẹ́ kí ilé mi dọ̀tí rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń fọn. Ìgbà tí mo fi wà ní kékeré, mi ò fi bẹ́ẹ̀ mọ̀ bí a ṣe ń fọn. Ṣùgbọ́n ìgbà tí mo dàgbà, tí mo ti èèyàn tí ó ti mọ nǹkan tó dá àti nǹkan tí ò dá, àtì gbàyẹn mo ti mọ̀ bí a ṣe ń fọn.

Mo ń bá owó èniyàn pẹ̀lú ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún ni mo maa fi ń bá owó èeyan, mi ò kí ń bá owó eeyan yàn pẹ̀lú owó òsì torí wipé ní àṣà wa kò gba kí a máa fi owó òsì bá enìyàn, ayáfi ọwọ́ ọ̀tún. Àti wípé mo máa ń nàró bá owó, mi ò kí ń jókòó gbá owó. Tí eeyàn bá jókòó gbá owó, ó ń fi hàn wípé eeyàn ò jáde láti ilé, ilé e re, wọn o kọ́ yàn dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ìdáàbò bo òòrùn ṣára. Mi ò kí ń fẹ́ jẹ́ kí òòrùn kan ara mi rárá torí pé mo jẹ́ èèyàn tí ó pupa. Tó ò bá tí, tí òòrùn bá hàn lórí ara èèyàn tó pupa dáadáa, ó máa jẹ́ kí ènìyàn, kí ènìyàn yẹn dúdú. Ìdí re tí mi ò fi fẹ́ràn, fi fẹ́ràn òòrùn lára ẹni.

Bẹ́ẹ̀ni, mo máa ń pín oúnjẹ mi. Mo fẹ́ràn kí n máa pín oúnjẹ mi fún pàtàkì jùlọ fún àwọn tí ebi ń pa. Mi ò jẹ́ èèyàn tí ó ní ahun, ahun ò dáa. Ìdí rèé tí mo máa fi ń pín oúnjẹ mi. Ìgbà míì gan-an tí mo bá rí èèyàn tí ò tíì jẹun lẹ́gbẹ̀ẹ́ mi, mo lè gbé gbogbo oúnjẹ mi fún-un tí èmi ò sì ní jẹ nǹkan kan.

Bẹ́ẹ̀ni wọ́n ti n lé ẹnìkan kúrò nínú iṣẹ́ rí, wọ́n sì ti lé ẹ̀mí náà kúrò nínú iṣẹ́ rí. Ìdí tí mọ́ fi lé ẹnì yan ẹni yẹn kúrò nínú iṣẹ́ ni wípé kò mọ́jútó iṣẹ́ rẹ̀ dáadáa, kò ṣe iṣẹ́ rẹ̀ ko ṣe iṣẹ rẹ bó ṣe mọ̀ àti bó ṣe yẹ. Ó ń fi iṣẹ́ rẹ̀ ṣeré, ó ń fi iṣẹ́ rẹ̀ táfàlà. Ìdí re tí mọ́ fi lé kúrò nínú iṣẹ́.

Mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí inú báàgì mi, àbí mo máa ń fi sí ọwọ́ ará àdúgbò mi tí mo, tí mo mọ iyì rẹ̀ tó sún mọ́ mi jù lọ. Mi ò kín fẹ́ mú kọ́kọ́rọ́ ilé mi lọ sí ibi iṣẹ́, torí pé mo bá mú lọ sí ibi iṣẹ́ mo lè sonu.

Rárá, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí. Ṣùgbọ́n o, mo mọ̀ ní àwọn èèyàn púpọ̀ tí ó máa ń rìn pẹ̀lú ọkọ̀ ojú irin. Kódà gan, mi ò tíì ríri lójú ayé. Mo máa ń rí lórí tẹlifíṣàn àbí orí ẹ̀rọ amúnábásọ̀rọ̀, ṣùgbọ́n mi ò tíì, mi ò tíì lò rí.

Bẹ́ẹ̀ni, mo maa wọ ìbọwọ́ sùgbọ́n mi ò kí ń wọ̀ lójojúmọ́. Ìbọwọ́ tí mo ṣì ń wọ ohun náà ni ìbọwọ́ tí àwọn ẹngineer máa ń lò. Iyen nìkan ni mo màá mú rí, ti mo màá n wọ kò lè ba táàbù ọwọ́ mi.

Rárá, ẹ̀yin ò kí ń fọ́ mi. Kódà gan an tí mo bá ṣiṣẹ́ ní àti ààrọ̀ tí alẹ́, ìyẹn ò túmọ̀ sí pé kí ẹ̀yin fọ́ mi. Nítorí wípé mo máa ń tọ́jú ara mi, màá sì máa ń jẹun tó sì tó àtì bò ṣe yẹ.

Bẹ́ẹ̀ni, mo ní orúkọ ìnagi jẹ́. Orúkọ yìí ni àwọn ọ̀rẹ́ mi mọ̀ mí sí. Púpọ̀ nínú àwọn ọ̀rẹ́ mi, orúkọ tí wọ́n máa ń pè mí nìyẹn. Kódà gan-an, àwọn ẹ̀mí gan, wọ́n mọ orúkọ mi gan-an gan. Ṣùgbọ́n o, àwọn ẹbí mi gangan ni wọ́n mọ orúkọ mi gan. Àwọn nìkan ni wọ́n máa ń pè mí pẹ̀lú orúkọ mi gan-an gan.

Ìgbádùn mi ni wípé kí n rí oúnjẹ jẹ, kí n sì lọ sí ibi tí mo fẹ́, ibi tó wù mí ní àgbála ayé. Kí n rí oúnjẹ jẹ lásìkò, kí n rí omi mu, kí n wà ní àlàáfíà ara, kálàáfíà mi tó kú, kí n rí ìgbádùn, kí n jẹun, kí n má sùnkún, ká wọ́n obí mi, kí wọ́n jẹ́rè mi, ki awọ́n bí mi, kí wọ́n wà, kí wọ́n dùnú, kí wọ́n wà inu idùnu, kí wọ́n wà inu ayọ̀. Ǹkan tí mo rí bí gẹ́gẹ́ bí ìgbádùn mi ọ̀nà rẹ.

Ọjọ́ tí mo ní fún ìsinmi ọdọọdún náà ni ó tó ọjọ́ mẹ́kàndínlọ́gọ́rin ọdọọdún. Ọjọ́ yìí ọ̀nà ni mò máa n ní ìsinmi ibi iṣẹ́. Ọjọ́ yìí sì ni mo máa n gbádùn jù torí pé mi ò kí ń lè, mi ò kí ń fẹ́ ronú iṣẹ́ mi. Mo máa n ní ààyè láti wà pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi.

Rárá, mi ò fẹ́ràn kí n ra oúnjẹ ní òpópónà. Mo máa ń fẹ́ dáná oúnjẹ nínú ilé mi ni. Torí kò sí oúnjẹ tó dàbí oúnjẹ tí iyan ń dá nínú ilé. Oúnjẹ tí ìyàn ń dá nínú ilé, ó máa ń tẹ́ ènìyàn lọ́rùn, o máa ń tẹ́ mi lọ́rùn ju oúnjẹ tí mo rà níta lọ.

Mò maa ń yan àwọn alábáṣeṣọ́pọ̀ mi, tí mo bá ṣe rẹwà tó àti tí mo bá ṣe ní ọpọlọ tó. Mò máa ń ṣe interview fún wọn, ẹni tó bá ṣe yegé nù rẹ̀ jù, ọ̀nà ni màá yàn, ló ni màá sì bá ṣiṣẹ́

Rárá, mi ò ní ètò ààbò kọ̀mpútà torí mi ò rí ìdí tẹ̀yan ṣe n nílò rẹ̀. Teyan bá ní ètò ààbò kọ̀ǹpútà, ó dáyẹ́ bí pé ẹ̀yan ń dawó nú. Ètò ààbò kọ̀ǹpútà ò da, ṣùgbọ́n àwọn ẹ̀mí sọ pé ó da torí wipé ó máa ń jẹ́ kí wọ́n lè rí àwọn data, kí wọ́n lè rí data láì soonu. Ṣùgbọ́n fún ẹ̀mí ò, mi ò mind kí mi soonu.

Àkókò ọdún tí mo fẹ́ràn jù, náà ni ọdún iléyá. Ìdí tí mo fi fẹ́ràn ọdún iléyá yìí, ó náà ni wípé ẹran má ń pọ̀. Ẹran, àwọn mùsùlùmí wọn má ń ta, wọ́n má ń pín ẹran. Oúnjẹ má ń pọ̀. Ìdí tí mo fi fẹ́ràn ọdún iléyá re. Àti wípé gbogbo ẹbí wọ́n, wọ́n ń wá papọ̀. Ọdún má ń ṣe àjọyọ̀.

Bẹ́ẹ̀ni, mo ní àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n nínu ilé mi. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n gẹ́gẹ́ bí àgò àti tẹlifísàn. Àwọn ẹ̀rọ ọlọ́gbọ́n yìí wọ́n gbọ́n ju kódà bí mo bá ṣe wọ inú ilé, wọ́n bá ti gbọ́ ohùn mí wọ́n sì máa dáhùn.

Mo máa ń rí i wí pé mo ní ìpàdé, mo sì ń múra sílẹ̀ fún àwọn oníbàárà mi. Àwọn oníbàárà tí wọ́n bá ní ǹkan láti sọ fún mi, màá wá àsìkò fún wa láti sọ̀rọ̀ kójúkorojù. Ìpàdé yìí ló sì dá lé lórí àwọn ǹkan tó yẹ kí n máa ṣe pẹ̀lú iṣẹ́ mi àti àwọn ǹkan tí ò yẹ kí n máa ṣe pẹ̀lú iṣẹ́ mi.

Àwọn ohun tí mo fẹ́ràn lórí pizza, òun náà ni ẹyin. Tí ẹyin ò bá fi wà lórí pízzà mi ò kín jẹ ẹ́. Tẹ́lẹ̀ gan mi ò tiẹ́ fẹ́ràn pízza náà, mi ò kín jẹ ẹ́ tẹ́lẹ̀. Tón bá bùn mi, mo lè dànù. Ṣùgbọ́n nísìnyí mo ti jẹ́ ẹni tó fẹ́ràn rẹ̀, idí tí mo sì fi fẹ́ràn rẹ̀ ouń naa ni ẹyin. Fún ìdí èyí tí ó bá fi sí ẹyin lórí pizza, mi ò kín bá wọn jẹ ẹ́.

Rárá mi ò wọ gíláàsì torí pé mi ò sí inú òrùn. Tí mo bá fi wà nínú òorùn nìkan, mo máa wọ gíláàsì. Ṣùgbọ́n tí mo ò bá fi sí inú òorùn, mi ò kí n wọ gíláàsì. Gíláàsì sì yáto lóríṣìíríṣìí. Gíláàsì tí màá máa wọ, òun náà ni gíláàsì òrùn. Ṣùgbọ́n gíláàsì ìwé mi ò kí n bá wọn lò. Gíláàsì kíkàwé, òun náà ni ọ̀rẹ́ mi ń lò. Òun máa ń lo gíláàsì rẹ̀, òun máa ń fi ń kàwé tí tiẹ. Ṣùgbọ́n èmi ò kí n lò. Àyàfi gíláàsì òrùn.

Ìgbà tí mo fi wà ní orí school súkùlù ni ìgbà tí mo fi wà ní ilé ìwé nìkan ni mo rí wípé mo lọ sí ilé ìkàwé. Ilé ìkàwé yìí ó sì kún pẹ̀lú oríṣìíríṣìí ìwé. Kò sí irú ìwé tí èèyàn le rí láyé yìí tó fẹ́ kà á, o máa bá a nínú ilé ìkàwé mi.

Ọ̀sẹ̀ tó kọjá, mò kẹyin kọ ìgbékalẹ̀ iṣẹ́. Ọ̀sẹ ọ̀sẹ̀ nìí, mọ mọn rí i dájú wípé mo kọ mò kọ ìgbékalẹ̀ iṣẹ́ torí pé ó níwu ló fún isẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kíkọrin. Àwọn orin tí mò máa ń kọ, oun náà ni àwọn orin orílẹ̀-èdè mi. Mo jẹ́ ẹni tó fẹ́ràn orílẹ̀-èdè mi dáadáa. Nítorí náà, orin kórin tí tó bá kan orílẹ̀-èdè mi, màá rí i dájú wípé èmi náà máa bá wọn kọ. Torí pé àwọn orin tí mo fẹ́ràn, òun náà ni àwọn orin yìí.

Rárá, mi ò kí ń fẹ́ jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà. Ǹkan tó pa wá pọ̀ ohun nà ni iṣẹ́, ṣùgbọ́n mi ò oúnjẹ ò lè pa wá pọ̀. Owó àti iṣẹ́ nìkan náà ni ó lè pa ẹ̀mí àti àwọn oníbàárà mi pọ̀.

Bẹ́ẹ̀ni, mò mọ àwọn ẹ̀rọ ìlera. Àwọn ẹ̀rọ ìlera ó dára fún iyan, pàtàkì jùlọ àwọn arúgbó àti àwọn ọ̀dọ́. Àwọn ẹ̀rọ ìlera yìí mi ò ṣeé ṣe láì mọ le lo won lò jọ júmọ́.

Kọ̀mpútà tí mo ní o pe oríṣiríṣi, mo ní HP, mo sì ní Acer. Ko dà gan an mo ní ẹn tó kéré, tó kéré gidi gan tí mo lè gbé pẹ̀lú báàgì mi lọ sí ibikíbi tí mo fẹ́ lọ.

Mo maa rí dájú wípé ọjà mi dára. Tí mo bá rí, tí mo bá jẹ́ kó mọ́ tó tó. Mo maaa rí i dájú wipé ọjà mi mọ́. Ó sì gbé eeyan wá láti wò. Ǹnkan tí mo máa ń jẹ́ kí ọjà mi dára nìyẹn. Niwaju àwọn oníbàárà mi.

Mo máa ń ríi dájú wípé iṣẹ́ mi àti ìgbésí ayé mi wọ́n dọ́gba, torí pé mo ní láti wà pẹ̀lú àwọn ẹbí mi. Mi ò kì í fẹ́ jẹ́ kí iṣẹ́ mi kó jẹ́ ki má lè jẹ́ kí n wà pẹ̀lú àwọn ẹbí mi, torí mo jẹ́ ènìyàn tó fẹ́ràn ẹbí àti ọ́rẹ́ mi.

Bẹ́ẹ̀ni, mo màá ń ṣètọ́jú àwọn ọjà mi, mo màá ń rí dájú wípé wọn mọ́. Ojoojúmọ́ ni mó máa ń nù nù, mo màá ń rí wípé kò sí ǹkan tí ó lè, ó lè jẹ́ kó máa rùn. Mó Màá ń rí dájú wípé wón wà attractive.

Mo máa ń tọrọ àforíjì pẹ̀lú owó. Bí mo bá ṣe ènìyàn, màá wá ǹkan tí ènìyàn yẹn ń fẹ́ràn. Mo máa lọ fi owó ra ǹkan yẹn, mo máa gbé fún ènìyàn yẹn. Bí mo ṣe máa ń tọrọ àforíjì nìyen.

Rárá, mi ò kí ń gbé àpò ẹyin nítorí pé mi ò fẹ́ jẹ gbèsè. Mi ò fẹ́, mi ò kí, mi ò jẹ́ ènìyàn tí ó fẹ́ran ẹyin bàyèn, ìdi níyí tí mi ò kí ń fẹ́ ta sí ẹyin. Ǹnkan tí ó bá fi kí ẹ nínú inú ẹyin, mi ò kí ń fẹ́ dẹ́bi ẹyin.

Oṣù kọkànlá ni a bí mi, oṣù kọkànlá ní ọdún 2001 ni a bí mi. Oṣù yìí náà ni mo si fẹ́ràn jùlọ. Oṣù tó súnmọ́ ìparí ọdún, ajọyọ sí pọ̀ nìparí ọdún.

Bẹ́ẹ̀ni, etí mi dára. Dọ́kítà ló sọ fún mi wípé mi ò ní àrùn etí kankan, wípé etí mi ó dára gidi gan-an. Ìdí rí è tí mi ò kí ń fi ń lo ẹ̀rọ ìbọtí àbí ẹ̀rọ ìgbọ̀ràn.

Tí mo bá wà nínú ọkọ̀, màá fẹ́ gbó ìròyìn tàbí orin. Àwọn ǹkan tí mo rí kí mo maá fẹ́ gbọ́ nìyẹn, orin àbí ìròyìn. Ṣùgbọ́n o, tí mo bá rí wípé kò sí orin, kò si sì ìròyìn, kàkà kí màá fi gbọ́ ǹkan mii, n yaá mi ní gbọ́ ǹkan kan ni.

Oúnjẹ tí mo fẹ́ràn jù, òhun náà ni ìrẹsì àti ẹ̀wà. Ìrẹsì àti ẹ̀wà yìí, ó jẹ́ ǹkan tí ó ń fún wa ní protein àti carbohydrate. Ìrẹsì máa ń fún wa ní carbohydrate tí wọ́n ń jẹ́ kí èèyàn ní agbára. Èyí re tí mo fi fẹ́ràn ìrẹsì àti ẹ̀wà. Kódà gan, mo lè jẹ́ lẹ́ẹ̀mẹ́wàá lójúmọ́.

Ohun mímu tí mo fẹ́ràn jùlọ, ohun náà ni ẹmu. Ẹmu jẹ́ nǹkan mímu tí ó dára. Mo lè mú láàárọ̀, mo lè mú lọ́sàn án, mọ́ sì lè mú lálẹ́. Ẹmu dá lára, kò dà gan-an, ó dáa fún ọmọdé àti àgbàlagbà àti arúgbó.

Mo máa ń sábà gé irun mi nígbà tí irun mi bá ti kún dáadáa. Irun mi ò bá ti kún, mi ò kí ń fẹ́ gé irun mi. Irun mi ṣì jẹ́ nǹkan tó máa ń tètè kún. Bí mo bá gé irun lénìí kó tó di ọjọ́ márùn-ún, irun mi ti sáré kún, màá ti lọ sí ọ̀dọ̀ èyí tí màá ti gẹ̀, màá sì ti lọ gẹ̀.

Rárá mi ò kí ń jẹ oúnjẹ tó kù. Mi ò kí ń jẹ oúnjẹ ajẹkù torí wípé ọba ni mí, wón rí ara mi bí ọba ìdí rẹ tí mi ò kí fẹ́ jẹ oúnjẹ ajẹkù. Ṣùgbọ́n ó tó bá jẹ́ oúnjẹ tí mo fẹ́ràn jù lọ bí ìrẹsì àti ẹ̀wà, máa jẹ́ o.

Orú ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn, ohun náà ni ẹ̀bùn tí wọ́n fẹ́ràn jù, owó. Owó ni àwọn ènìyàn fẹ́ràn jù. Kò sí ènìyàn tí kò fẹ́ràn owó, so owó jẹ́ pàtàkì fún ẹ̀bùn. Kàkà tí màá fi lọ ra nǹkan tí ènìyàn o ní fẹ́ràn, màá yá a fún un ní owó iyebíye tó lè fi lọ ra nǹkan tó bá wù ú.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wo ìràwọ̀ dáadáa pàtàkì jùlọ ní alẹ́. Ìràwọ̀ jẹ́ nǹkan tó rẹwà láti wo, ìdí rè tí mo fi fẹ́ràn rẹ̀. Lálẹ́, mò máa ń wo ìràwọ̀.

Bẹ́ẹ̀ni, mo màá n fi ìpara ṣára. Tí mo bá ti wẹ tán láàrọ̀, mo máa ń lo ìpara. Alẹ́ náà, mo màá n fi ìpara ṣára nítorí pé mi ò fẹ́ kí ara mi gbẹ. Ìpara tí mo sí ń lò rẹ̀, ó máa ń jẹ́ kí kò lè kí ń jẹ́ kí ara mi kó gbẹ rárá.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe ń se oúnjẹ. Oúnjẹ àárọ̀ ẹ̀mi ni mo máa ń sè, ṣùgbọ́n oúnjẹ alẹ́ kí n tó dé láti iṣẹ́, ìyàwó mi á ti bá mi sè. Mi ò mọ oúnjẹ sè ju ìyàwó mi lọ. Ìyàwó mi ò mọ oúnjẹ sè ju ẹ̀mi lọ. Ṣùgbọ́n mo fẹ́ràn láti máa se oúnjẹ.

Ìsinmi oúnjẹ ọ̀sán mi, ó ń gba wákàtí méjì. Níbi iṣẹ́ tí àsìkò oúnjẹ ọ̀sán mi bá tito mo máa ń kúrò nínú iṣẹ́ mo máa ńlọ sí ọjà màá sáré lọ ra nǹkan tí ma ṣe fún ara mi torí pé mo ní àyè tó pọ̀ láti ṣe oúnjẹ fún ara mi.

Bẹ́ẹ̀ni, mo màá ń, mo màá ń fún àwọn òṣìṣẹ́ ní owó àfikún. Pataki jùlọ tí a bá ní èrè tó, tó pọ̀ ní oṣù yẹn, mo màá n fẹ́ fún wọn ní owó àfikún, kí wọ́n le báa dun-nú, kí wọ́n le baá yára ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo màá n kọ̀wé pẹ̀lú ọwọ́, mo màá n kọ̀wé pẹ̀lú ọwọ́ mo sì máa ń kọ̀wé pẹ̀lú kọ̀npútà. Nínú méjèèjì, kíkọ̀wé pẹ̀lú ọwọ́ ni mo fẹ́ràn jù. Sùgbọ́n o, kíkọ̀wé pẹ̀lú kọ̀mpútà oun ló yára jù.

Ìjẹta ni mo kẹ́yìn lọ sọ́jà, mo lọ ra ẹ̀fọ́ àti oríṣiríṣi ẹja àtẹran tí máa ṣe fún àwọn ẹbí mi. Mo fẹ́ràn kí n má a se oúnjẹ ìdíje tí mo fi lọ sọ́jà fúnra mi tí mi ò fi rán ẹnikẹ́ni lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí máa ń jí ní àárọ̀ kùtùkùtù. Mo máa ń jí ní àárọ̀ kùtùkùtù nítorí wípé mo fẹ́ lọ síbi iṣẹ́, mo fẹ́ tètè dé ibi iṣẹ́ àti nítorí ìdádúró ọkọ̀. Mo bá tètè jáde ní àárọ̀ kùtùkùtù, mo lè má ń rí ìdánidúró, ìdánidúró ọkọ̀. Ṣùgbọ́n tí mi ò bá tètè jáde, màá lè rí ìdà, ìdádúró ọkọ̀.

Bẹ́ẹ̀ni, mò máa ń sáré pàtàkì jùlọ tí mo bá, tí mo bá ti, tí mo bá ti fẹ́ lọ jẹun. Oúnjẹ nìkan náà ni maa ń mu sáré. Ṣùgbọ́n o, tí mo bá rí wípé àsiko ṣí wà, mi ò kì ń sáré.

Ṣé mo máa ń lo ọwọ́ ọ̀tún tàbí ọwọ́ òsì? Ọwọ́ ọ̀tún ni mo máa ń lò. Mi ò kín fẹ́ lo ọwọ́ òsì. Nítorí wípé ọwọ́ ọ̀tún ni òun ni ó ní agbára ju. Ọwọ́ ọ̀tún ó jẹ́ ǹkan tí púpọ̀ nínú àwọn ènìyàn orílẹ̀èdè mi má ń lò.

Mo jẹ́ ènìyàn tó máa ń fẹ́ dájú kọ àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi. Mò mí sinimọ máa ń ṣètò rẹ̀. Mi ò kí ń fẹ́ jẹ́ kí ìtanidúró wà nínú iṣẹ́ mi. Ìdí re tí mo máa ń fi ṣètò àwọn ìṣòro nínú iṣẹ́ mi. Mo máa ń ṣètò rẹ̀ pẹ̀lú sùúrù àti ọpọlọ, torí pé sùúrù àti ọpọlọ ni ó ní ayé.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń sun? Mo ri i wipé sùn lo ye kò wá n bẹ́ẹ̀. Kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń sùn, àbí? Tó bá jẹ́ sí pé kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń sùn ni, ah. Mo máa ń jàrun pá o. Mo sì le jábọ́ láti orí bẹ́ẹ̀dì. Ṣùgbọ́n kí ni mo máa ń ṣe nígbà tí mo bá ń sìn? Mi ò rí ìtúmọ̀ nǹkan tó wà n bẹ́ẹ̀ kò yé mi tó. Bo yá kò tún kọ.

Ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi, ó mọ́ pọ̀lọ wá, ó wà létò, ó ṣeé gbọ́. Èmi àti àwọn alábáṣiṣẹ́pọ̀ mi a ò kí ń jà, àmọ́ ń ṣisẹ́pọ̀ pẹ̀lú sùúrù.

Mo jẹ́ ènìyàn tí ó ti wọ inú ọkọ̀ òfurufú rárá nínú ayé mi. Ìdí rẹ̀ tí mi ò fi bọ àgọ́yé ìbéèrè rẹ, ìbéèrè tó bí mi yìí kò yé mi tò torí pé mi ò tí wọ inú ọkọ̀ òfurufú ri.

Mo ma n yanju àwọn ìṣòro ẹ̀rọ ayárabíàsá pẹ̀lú sùúrù. Kódà gan, mi ò fẹ́ràn kí n má lo ẹ̀rọ ayárabíàsá. Ẹ̀rọ ayárabíàsá kò jẹ́ ǹkan tí mo fẹ́ràn torí wípé ó yára bí àṣá, ó ti yára jù mi lọ. Di òní olú ni, mi ò mọ̀ tí wọ́n ṣìí ṣe, èmi ò sì fẹ́ràn kí n má lo ǹkan tí ó yẹ mi.

Bẹ́ẹ̀ni, mo ń gba àwọn ímélì àìwúlò, ṣùgbọ́n ẹsẹ̀kẹsẹ̀ ni máa ti yọ wọ́n kúrò. Mà ṣì report torí pé mi ò fẹ́ràn kí n má gba ímélì tí ò wúlò fún mi.

Rárá, mi ò kí ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn. Kódà gan-an mi ò tíì rí rí. Mi ò sì ní ẹnikẹ́ni lẹ́gbẹ̀ẹ́ mi àbí ládùúgbò mi tó máa ń lo ẹ̀rọ ìrànwọ́ òhùn. Àyàfi tí mo bá jáde kúrò nínú orílẹ̀-èdè mi, mo máa rí pé eyan lò ó.

Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà lójoojúmọ́. Torí mi i kí ń fẹ́ jẹ́ kí afẹ́rẹ́ kan orí mi tàbí k'órun wọ oju mi. Àwọn ìdi yìí nìkan ó máa ń jẹ́ kí n máa wọ fìlà lójoojúmọ́.

Àwọn ímélì mi, màá ń ṣètò rẹ̀ dáadáa. Tí mo bá, ẹsẹ̀kẹsẹ̀ tí mo bá ti ka ímélì mi, òní ẹni màá ń jìdí ti rẹ̀. Mi ò kí ń fẹ́ jẹ́ kí ímélì mi wà láì mọ ka, màá ń ka lójoojúmọ́

Mi ò tè ló ìgbóná jéjé rè. Fún díẹ̀ yìí mi ò ní ìgbónájẹ́jẹ́ kankan nínú yàrá mi. Mi ò kí a kì í lo ìgbónájẹ́jẹ́ nínú ní orílẹ̀èdè wa torí pé orílẹ̀èdè wa kì í ṣe orílẹ̀èdè tí ó tutù. Orílẹ̀èdè wa ó gbóná. Fún díẹ̀ yìí a ò nílò o a ò nílò o ìgbónájẹ́jẹ́ nínú yàrá wa.

Ìjẹrin ni mo kẹ́yìn lọ sí ilé oúnjẹ. Mo jẹ́ ènìyàn tí ò kí ń fẹ́ lọ sí ilé oúnjẹ rárá, ṣùgbọ́n níjẹrin yẹn, ebi pami wọnú ọpọlọ. Idi re tí mo fi wá ilé oúnjẹ tó wà ní tòsí wọ̀ ti mo fi lọ jẹun ná.

Ibi tí mo fẹ́ lọ sí ìsinmi ọ̀ún náà ni orílẹ̀ èdè àwọn ẹbí mi. Àti ìgbà tí mo wà ní kékeré ni mo ti ń kúrò lọ́dọ̀ àwọn òbí mi. Ṣùgbọ́n tí mo bá fi rí ààyè ìsinmi, ibẹ̀ ló wù mí láti lọ sinmi. Nítorí náà ibẹ̀ yẹn ni màá lọ sí ìsinmi.

Bẹ́ẹ̀ni, ó ma ń rọrùn nígbà tí mo bá ń sùn. Nítorí pé orí bẹ́ẹ̀dì tó tóbi ni nlá gba ń gbà, mo ma ń sùn le lórí. Ó sì rọ̀, ìdí rẹ̀ tó fi jẹ́ sí wipé ó ma ń rọrùn fún mi láti sùn.

Rárá, mi ò kí ń ṣe yoga. Ṣùgbọ́n àbúrò mi máa ń ṣe yoga. Ẹ̀mí sì ni mo máa rán lọ́wọ́ láti ṣe àwọn iṣẹ́ yoga.

Mo máa ń kí àwọn ènìyàn pẹ̀lú ìtẹríba àti àpọ́nlé. Mi ò kìí ń fẹ́ kí àwọn ènìyàn bíi pé wọn ò jámọ́ nǹkan kan. Mo máa ń kí àwọn ènìyàn kí wọ́n lè bá níìfẹ̀ẹ́ mi, bí ẹ mi na ṣe níìfẹ́ wọn.

Bẹ́ẹ̀ni, mò ń ní aṣọ òtútù. Aṣọ òtútù ni mò máa ń wọ̀ lọ́jọ́ tó jo ba ń rọ̀ tàbí ọjọ́ tí ọyẹ́ bá mú tàbí tí afẹ́rẹ́ bá pọ̀ jù. Òtútù Òda lára mì idi re tí mo fi ra aṣọ òtútù.

Ìjẹrin, mo kẹ́yìn lọ wo eyin mi. Mo jẹ́ ènìyàn tó fẹ́ràn eyín funfun. Ìdi rẹ̀ tí mo máa n fí lọ sí ọ̀dọ̀ dókítà eyín lóòrèkóòrè láti lọ ṣàmójútó eyín mi àti láti lọ ríi wípé eyín mi wà ní àlàáfíà.

Mo máa ń jẹ́ kí fóònù mi gbóná lóòrèkóòrè torí wípé mo máa ń lo fóònù mi dáadáa. Mo máa ń lo fóònù mi ní ìsẹ́jú mọ́kànlá lójoojúmọ́. Ìdí rèé ti fóònù mi máa ń fi ń gbóná. Mi ò fẹ́ràn kí fóònù mi máa gbóná torí wípé nígbàkígbà tí ó bá fi gbóná, ó máa ń jẹ́ kó má le ṣíṣẹ́ dáadáa.

Wákàtí mẹ́ta sí mẹ́rin ni wákàtí tí mo máa ń lò wò ojú ìbò jù lọ́jọ́ ojúmọ́. Mi ò kín sábà ní ààyè láti wò, ṣùgbọ́n ní alẹ́ kí n tó sùn, mo má ń fẹ́ wò pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi kó lè bá a múnu wọn dùn.

Rárá, mi ò fẹ́ràn síi fẹ́rẹ́ṣẹ́ ọkọ̀ torí wípé mo ní ẹ̀rọ ọyẹ́ tí àwọn olóyè ń pè ní AC nínú ọkọ̀ mi. Ìgbà tí mo máa ń sí-- tí mi ò fẹ́ràn láti máa sìí, nǹkan tí mo máa ń sìí nìkan ọ̀nà ni ìgbà tí ọkọ̀ mi kò bá rìn. Ìgbà yẹn nìkan náà ni mo máa ń sìí.

Báwo ni mo ṣe máa ń pàrọ̀ ọkàn mi? Mo máa ń pàrọ̀ ọkàn mi bí mo bá ṣe rí àwọn òṣìṣẹ́ mi, mo bá ṣe ṣiṣẹ́ sí àwọn èèyàn, ní ó máa ń jẹ́ kí n pàrọ̀ ọkàn mi. Ǹká tí àwọn èèyàn bá ṣe ni ó máa jẹ́ kí n mọ irú nǹkan, ni ó máa jẹ́ kí n pàrọ̀ ọkàn mi, ó máa jẹ́ kí n mọ irú, tí ó máa ṣe pàrọ̀ ọkàn mi, ǹkan tí ẹ̀mí náà máa ṣe.

Ibi tí mo fẹ́ràn lọ jù óun náà ni Orílẹ̀-èdè Amẹ́ríkà. Mo fẹ́ràn orílẹ̀-èdè Amẹ́ríkà nítorí wipé ó tóbi ó sì rẹwà púpọ̀. Ṣùgbọ́n o, mi ò fẹ́, mi ò fẹ́ lọ pẹ̀lú àwọn ajá mi nítorí pé ajá mi ò lè wọnú ọkọ̀ òfurufú.